Ṣé èmi? Bẹ́ẹ̀ ni o, mo máa ń gbọ́ podcast dáadáa torí àwọn ǹkan ń bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe ní podcast, àwọn kan yẹn wọ́n máa ń ṣe dáadáa. Podcast ayé gbayì gan, bàwọn èyàn ṣé máa ń ṣe, ó máa ń ṣe nǹkan tó dùn dáadáa torí gbogbo àwọn program wọn dé wà nínú podcast náà. Ǹkan tó fa tí mo máa ń fi gbọ́ podcast yẹn, mo máa ń gbádùn àti gbọ́ podcast dáadáa torí nǹkan tí mo fẹ́ràn ni kò dẹ sẹ́ni tí wọ́n bá ní kó dẹ fẹ́ràn podcast. So mo dẹ like podcast yẹn gan ni. Mo dẹ kí n ṣeré pẹ̀lú gbọ́ podcast yẹn, mo máa ń gbádùn kí n máa gbọ́ podcast ní gbogbo ìgbà torí podcast ni wọ́n dẹ̀ ti yàpá gan ni gbogbo ìgbà. Gbogbo bí tí àwọn podcast náà mú pọ̀ rẹ pẹtẹ ni, àmì ẹ̀yàn gba, àmì ẹ̀yàn gan pẹtẹpẹ. Ìyẹn àwọn kan bẹ̀rẹ̀ podcast lónìí so wọ́n máa ń gbọ́ podcast dáadáa, wọ́n gbádùn rẹ̀ gidi gan.

Nǹkan tí mo máa ń jẹ ní àárọ̀ ni mo máa ń jẹ bread àti tea. But ṣùgbọ́n kí se gbogbo ìgbà ni mo máa ń jẹ bread àti tea yẹn, but emi mo dè fẹ́ràn kí n máa jẹ bread àti tea yẹn, nǹkan tí mo fẹ́ràn kí n máa jẹ láàárọ̀ ni. Ṣùgbọ́n ìgbà mí ń bẹ tọ́ je pe mo lè jẹ Irish àti ẹyin ní àárọ̀. So ìrúgbà yẹn mo máa ń gbádùn jíjẹ Irish àti ẹyin gan ni. Torí tí ẹ̀eyan bá ní eeyan, máa mú mu tea àti bread lójoojúmọ́. Ìgbà mí ń bẹ tọ́ je pe ka, ó dé máa fi ọkàn èèyàn sílẹ̀. So nǹkan tó ba tí mo máa ń fi jẹ Irish àti ẹyin nígbà mí ní yẹn. Ìgbà mí kù mọ̀ bóyá oúnjẹ tí mo sè lálẹ́, oúnjẹ tí mo bá sè lálẹ́ tó bá dẹ̀ ṣẹ́ kú. So oúnjẹ yẹn mo máa ṣe, mo máa warm ee láàárọ̀ kí n dè jẹ. Nǹkan àwọn nǹkan tí mo máa ń jẹ ní àárọ̀ ni.

Ọkọ̀, ọkọ̀ tí mo lè ní mo fẹ́ràn jù fún ìrìnàjò ni pé ká mọ dẹ̀ fẹ́ràn kí ń dẹ̀ ní personal car mi. Torí ìrìnàjò tí ẹyan bá ní ẹ̀yan máa ṣe ìrìnàjò nínú àwọn public car yẹn ká. Ǹkan tí kò dẹ̀ dáa ni, torí mi ò dẹ̀ ní jókòó dáadáa. Ànd bí gbogbo àwọn nǹkan ṣe máa wà, kò dẹ̀ ní tẹ́ ẹyan lọ́rùn dáadáa. So tímo báfẹ́ ṣe ìrìn àjò báyì, mode fẹ́ran kin máa ṣe ìrìn àjò nínú ọkọ̀ mi ṣùgbọ́n bí mo ṣe wà báyìí, mi ò dẹ̀ ní ọkọ̀ kankan tí kò dẹ̀ sí bí máa ṣe máa ṣe. Ṣùgbọ́n mo máa, mo ń gbádùa ṣà. Ìjọ kọ̀n mo máa ra ọkọ̀ fún ara mi. So ọkọ̀ tí mo fẹ́ràn fún ìrìnàjò gan-an jù oun deni ọkọ̀, ọkọ̀ tí mo, ọkọ̀ tó bá jẹ́ tí èmi. Torí nǹkan tí ẹyan ò lè fi ṣeré ní nǹkan tí mo fẹ́ràn dáadáa nìyẹn. Mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú irú àwọn nǹkan báyìí.